Mi ò mọ nǹkan tó ń jẹ́ ìkíni. Mi ò mọ̀ bí wọ́n ti máa ń tán. Mi ò mọ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Boyà n nǹkan tí mo dẹ mọ ní. N mọ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Mi ò lè sọ pé nǹkan tí mo máa ń ṣe ni. Boyà kí ẹtùn ìbéèrè náà bèrè, mi ò mọ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn tí mo bá rí ní orí Íńtánẹ́ẹ̀tì àbí lórí ọjà kan tí mo bá fẹ́ rà àbí lórí ẹ̀ ǹ kan kan tí mo bá fẹ́ rà. Mo máa ń ka àdéhùn tó wá ń bẹ dáadáa kó tó rí pé mo tẹ̀síwájú lóri re Nítorí mi ò fẹ́ kí aa kí ǹkan máa ba mi nínú jẹ tó ba padà ya, torí rẹ mo fi máa n ka àdéhùn dáadáa.

Mo ò wọ àsọ àkáyòrí níbi ìṣẹ́, mi ò wọ rí, mi ò mọ nnkan tí ó ń je bẹ́, mi ò de wọ́ rí, mi ò le so.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pẹja àti kékeré ni mo ti mọ̀ bí a ti ń pẹja torí ní àti kékeré mi ní ìgbà táa fi wà ní ìgbà èwe tí ó ti pẹ́ púpọ̀ iná ni, a máa ń lọ sí odò kan táa ti máa rán pẹja pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, láti bẹ́ẹ̀ ni mo ti mọ̀ bí wón ti ń pa ẹja.